Mo wà ní Ìlọrin nígbà tí mo fi, eh, tí ìgbà òtútù, mo wà ní Ìlọrin nígbà tí ìgbà òtútù fi dé ní ìgbà òjò. Ìgbà náà òtútù gidi gan, tó jẹ́ pé mo ní, mo ní láti wọ aṣọ sweater láti bo ara mi fún, eh, kó kí òtútù má lè wọ inú ara mi. Ìgbà, ìgbà tó ṣẹlẹ̀, bí ọdún méjì sí mẹ́ta sẹ́yìn ló ṣẹlẹ̀, nígbà òjò.

Ah! Mi ò kín sábà sinmi kúrò lórí ojú ẹ̀rọ o, torí ojú ẹ̀rọ náà mo fi ń ṣiṣẹ́. So, mi ò kín sábà sinmi kúrò lórí ojú ẹ̀rọ. Mo máa ń lo ní gbogbo gbà. À fi tí bá fẹ́ sùn nìkan, tí bá fẹ́ sùn nìkan mi ò kín lo ojú ẹ̀rọ. Àmọ́ tí bá ti lájú báyìí, mo gbé ojú ẹ̀rọ mi mó ń ṣiṣẹ́ lọ̀ nìyẹn.

Tí òtútù bá mú mi, mo máa nífẹ̀ẹ́ láti máa wo àwọn fíìmù tàbí kí n máa gbọ́ orin. Orin, mo dé máa mu tea tó bá gbóná, tea gbóná. At bẹ́ẹ̀ni, nǹkan tí mo máa n ṣe ní gbogbo ìgbà nìyẹn. Tí òtútù bá ti mú mi báyìí, màá, mo lè dáṣọ bóri kí n máa wo fíìmù.

Ipa tí ìdílé ń kó nínú ìlera ni pé wọ́n máa máa mójútó ẹni tí ara rẹ̀ ò yá, wọ́n máa mójútó nígbà kúgbà lórèkórè. Wọ́n máa fún ní òògùn ẹ́ ko má mú. Ẹni tó ń kíyèsi ó lè jẹ́ ìyá tò àbí àbúrò, àbí egbon àbí nọ́ọ̀sì. Bi won se ran yan leti de ni pe o le je pe won ma pe lórí fonu tàbí ki won wonu yara e lo so fún.

Èròjà tí mo fẹ́ràn láti máa lo nínú oúnjẹ ni, eh, mo láì kí kí mọ lo spicy tíì, mo láì kí máa lo non chicken, mo dẹ láì kí máa lo, ehm, Cameroon pepper sí nkán tí mo bá ń se, ló má n jẹ́ kí oúnjẹ dùn. Ehm, ọjà tipper Garage mo ti máa ń ra, màá ra ní ọjà. Sínú ọbẹ̀, mo lè lò ó sínú ọbẹ̀ tàbí inú ẹwà.

Ṣé mo máa ń mu ohun mímu mir-- piritin? Mi o ki n mu pirotini afi ti nkan ba se mi o. Mi ò kí ń dádé mu àfi tí dókítà tàbí fámásìstì bá ti sọ pé okay o. Nǹkan báyìí báyìí ló ń ṣe ẹ́ o, yá lọ mu piritin. Mi ò kí ń mu fúnra mi unless ti dókítà bá prescribe ẹ̀ fún mi.

Àwòrán ilẹ̀ ojú máa ń wú, ó máa ń ràn mí lọ́wọ́ gan-an nígbà mi tí máa, tí máa ti fẹ́ ṣìnà, màá kàn ṣíwò, màá kàn wo bí mo ṣe fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Bá ti wo òwò báyìí, ó máa tọ́ mi sónà. Ó dẹ̀ máa ń já, ó máa ń jágeere, ó máa ń ṣè tòotọ́ fún mi, kò kí ń ṣì mí lọ́nà.